Nígbà wo lo kẹ́yìn lọ sí ilé ìkàwé? Mo jẹ́ ẹni tó jẹ́ pé ó máa ń wádìí nǹkan dáadáa. Mo jẹ́ ẹni tó jẹ́ pé mo fẹ́ má mọ nǹkan dáadáa. Tí n bá rántí ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé ìkàwé ni oṣù tó lọ, ìyẹn oṣù December ká tó mú ọdún tuntun. Torí pé kí ni, ní ibi iṣẹ́ wa ó ní iṣẹ́ kan tí a ń ṣe tó jẹ́ pé a nílò láti wá àwọn ìmọ̀ tó dájú tó yè kooro nípa rẹ̀. Mo wá ní láti lọ sí ilé ìkàwé tó wà ní Yunifásítì of Ìlọrin Ibẹ̀ ni mo ti lọ wá àwọn, àwọn ìmọ̀ tí mo nílò láti fi ṣe nǹkan tí wọ́n fẹ́ ká ṣe ní ibi iṣẹ́ wa. Ilé ìkàwé náà sì jẹ́ ilé ìkàwé tó tóbi dáadáa tó jẹ́ pé kò sí ìmọ̀ tóo wá dé bẹ̀ tó ò níba níbẹ̀. Inú mi dùn pé mo lọ síbẹ̀ nítorí pé kí ni, gbogbo nǹkan tí mò ń wá ni mo bá pàdé ní ibi bẹ̀

Báwo ni iwọ ṣe máa yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá? Ẹ̀rọ ayárabíàṣá mi jẹ́ ẹ̀rọ tó jẹ́ wipé mo máa ń lò ní gbogbo ìgbà, tó jẹ́ pé kò sí ìjọ̀kan tí mo kí n lo. Tí n bá sì rí pé ó ti ní àwọn ìdojúkọ kan àbí ìsòro mìíràn tó jẹ́ pé agbára mi ká, màá farabalẹ̀ wórí Íńtánẹ́ẹ̀tì, màá wo pé bó ni yan sele yanjú irú ìṣòro náà. Tí n bá rí yanjú, màá lo lọ boyà kí n lọ sí sẹ́tíǹsì orí fóònù mi. Tí n bá rí pé mo rí yanjú, màá mọ̀ ló lọ. Ṣùgbọ́n tó bá rí pé nǹkan tó ju agbára mi lọ, màá lọ gbe fún àwọn tó mọ̀ nípa rẹ̀ dáadáa. Tí ó bá dé pé kí wọ́n tú ni àbí kọ́ sin nǹkan mìíràn n bẹ́ẹ̀, wọ́n máa bá mi ṣe. Tó jẹ́ pé yóò sì bẹ̀rẹ̀ sí ní sisẹ́ bó ṣe yẹ kó sisẹ́. Ṣùgbọ́n ní gbogbo ìgbà emí múná mo maa n sá bá yanjú nǹkan mi fúnra rà mí tí ẹ̀rọ ayárabíàṣá mi tó bá ní idojukan, ìdojúkọ kan àbí mìíràn.

Ṣé o, ṣe o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọdọwọ́? Mo nígbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọdọ nítorí pé kíni mo nígbàgbọ́ pé Ọnkàlú ló ní ìgbàgbọ́ tíẹ̀. Ìgbàgbọ́ tí wọ́n ní lórí nǹkan yàtọ̀ sí ìgbàgbọ́ tí èmi ní lórí nǹkan nítorí pé kíni ayé yìí, ayé tó kí ẹnu ni, ayé tó sì fẹ́ ni. Ọnkàlú ó gbọdọ̀ ní àǹfààní, ó gbọdọ̀ sì ní òmìnira láti ní ìgbàgbọ́ lórí nǹkan tó bá nígbàgbọ́ nìí lórí. Mo nígbàgbọ́ lórí ìgbàgbọ́ àtọwọdọ nítorí pé kíni Ọnkàlú ló ní ìgbàgbọ́ láti gba nǹkan tó bá wù ú bọ̀.

Ìgbónájẹjẹ irú wo ni o fẹ́ran nínú yàrá rẹ? Èmi jẹ́ ẹni tó yẹ pé ara mi mọ́ ooru gidigan. Koda, mi ní ẹ̀rọ ìgbónájẹjẹ kankan nínú yàrá. Kíni ni mo máa ń lò dáadáa jù, mo máa ń lo fáànù mi àti AC mi nítorí pé kí ni, mo máa ń fẹ́ kí yàrá mi kó tutù gini gini ni. Gbogbo ẹ̀rọ ìgbónájẹjẹ mi tí mo lò nígbà kan tẹ́lẹ̀ rí, mo ti yọ́ kúrò nínú ilé nítorí pé kí ni, ooru yẹn ti pọ̀ jù fún mi. Toru ó bá ti pọ̀ jù ní ara mi, ó máa n jẹ́ kí ara mi ko mọ yunmi mi ni. Lati ìgbà náà ni mo ti yọ gbogbo àwọn ẹ̀rọ ìgbónájẹjẹ mi kúrò nínú yàrá tí mo ti ń lo àwọn fáànù àti AC tí ó mo mu yàrá tutù dáadáa tí ó mú yàrá ṣe yíniyíni.

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Nígbà tí mo bá wà nínú ọkọ̀ mi, ǹkan ka n tí mo máa ń gbọ́ ni pé mo máa ń gbọ́ orin. Mo fẹ́ràn kí n máa gbọ́ orin lọ́pọ̀lọpọ̀ ìbà nítorí pé tí mo bá ń gbọ́ orin, ara mi yóò máa balẹ̀, ara òṣì máa balẹ̀ àti ọkọ̀ mi yóò mọ̀ lọ ní ìrọ̀wọ́ ọ̀rọ̀ ṣe. Àwọn orin tí mo sábà gbọ́ tí mo bá wọ ọkọ̀ ni àwọn orin fújì àbí àwọn orin àpàlà nítorí pé kí ni àwọn ẹni tí mo fẹ́ láti máa gbọ́ nínú ọkọ̀ mi ni gbogbo ìgbà tí mo máa ń wọ ọkọ̀ náà ni mo máa ń gbọ́. Ní gbogbo ìgbà tí mo bá wọ ọkọ̀ náà ni mo máa ń gbọ́ orin nítorí pé kí ni orin náà ó ti wà nínú ọkọ̀ mi. Tí bá ti tanná sí ọkọ̀ mi báyìí, orin náà yóò bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ ni.

Báwo ni ọ́ ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Èmi jẹ́ ẹni tó jẹ́ pé ọkọ̀ mi kí nkankan tó ṣe, mo máa ń tètè máa ń wòó dáadáa. Àárọ̀ tí n bá kọjí, màá kọ́ wọ ọkọ̀ mi, tí n bá rí pé nǹkan kò ṣi, ná mo tún máa ń gbe jáde. Ni gbogbo ìgbà ni mo máa ń wọ ọkọ̀ mi tí máa bu mi síi, tí màá rí pé epo wa ń bẹ dáadáa. Ṣùgbọ́n ìbá mi wà tó jẹ pé nǹkan tí yóò horò yìí máa ń ba ǹkan tí yóò rùn jẹ́. Tí n bá rí pé mo ní ìdènà ọkọ̀ tí mo rí pé agbára mi ò le ka. Ǹkan tí mo máa ń ṣe ni pé màá pe àwọn olóòtú rẹ̀, àwọn tó pè ní mechanic, kàn bá mi wò. Tí wọ́n bá ti bá mi wò, wọ́n ó mọ ǹkan tí wọ́n ó ṣe síi, tí wọ́n sì bá mi, tí wọ́n sì bá mi ṣe, tí ó sì bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ padà.

Kí ni o máa ń ṣe ní àsálẹ́? Àsálẹ́ mi tí n bá dé ní àti ibi iṣẹ́, nǹkan tí mo kọ́ máa ń ṣe ni pé màá kọ́kọ́ wẹ́na. Tí n bá ti wẹ̀ tàrá, mí ti ba lẹ̀ tán, níwọ̀n a ṣẹ̀ṣẹ̀ wá tẹ̀ ẹ́. Tí mo bá ti jóǹje alẹ́ mi tán, màá mọ tẹ fóònù mi. Tí mo bá ti tẹ fóònù mi, ìbá mi mọ̀ n bé tó jẹ́ pé mo máa ní iṣẹ́ tí mo gbewa láti ibi iṣẹ́ tí mo fẹ́ ṣe. Màá rí bí mo parí rẹ̀. Tí mo bá ti wá parí rẹ̀, níwọ̀n a máa wo ìròyìn ní orí, orí ẹ̀rọ amóhùnmáwòrán tí wọ́n ń pè ní TV. Ibi tí mo bá ti wo ìròyìn lọ náà ni òrun ó ti máa kun mí. Ìbá mi n bé tó jẹ́ pé òrun ó gbé mi lọ sí ìdíré, tí ó bá sì sí iná, fóònù mi ni mò ń tẹ. Tí mo bá ti tẹ fóònù mi, tí mo sì hùwà, àbí bá ti ń lọ ní àgbáyé, ibi díẹ̀ náà ni òrun ó ti gbé mi lọ. Awon nkan ti mo máa ń ṣe ní àsálẹ́ mi tí mo bá ti dé ní àti ibi iṣẹ́?

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Nítorí pé kí ni, tí mo bá tun èrọ ìdákẹ́jẹ́ nù, gbogbo àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ mi wọ́n ò ní gbọ́ nǹkan tí mo ń sọ nítorí pé kí ni, ẹ̀rọ ìdákẹ́jẹ́ ó máa ń jẹ́ kí ẹ̀yàn máa sọ̀rọ̀ tó ẹ́ pé gbogbo àwọn tó wà ní ẹ̀gbẹ́ ẹ̀ yẹn ò ní gbọ́ nǹkan tí ẹ̀yàn ń sọ. Kódà ẹ̀rọ ìdákẹ́jẹ́ mi boya bí oṣù kan sí ìsinlóbàjẹ́, bó ti bàjẹ́ inú mi ò dùn, inú mi sì bàjẹ́ lọ́pọ̀lọpọ̀ ìgbá. Mo nílò láti wá owó kin jẹ́kí tì lọ ra ẹ̀mí, nítorí pé kí ni tí mo bá fẹ́ bá yẹn sọ̀rọ̀ tí mo bá ti lo ẹ̀rọ ìdákẹ́jẹ́, ara mi yá láti bá yẹn sọ̀rọ̀, nítorí pé kí ni, èmi fẹ́ kí àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ká gbọ́ nǹkan tí mo ń sọ. Kíni tí mo fi máa lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ náà?

Ṣé o ní àìsàn ìkórìíra sí oúnjẹ kan? Mo jẹ́ ẹni tó jẹ́ pé ì máa ń jẹ oúnjẹ gidi gan. Kò sí oúnjẹ te mi ee jẹ ṣùgbọ́n àìsàn tí emi nìkan ti mo ńi tí mo naa ní oúnjẹ fufu. Mi ò fẹ́ràn kí máa jẹ oúnjẹ ku. Kí ni, kí sini ìdí tí mo fẹ́ràn oúnjẹ mi pé òórùn rẹ̀ mi ò fẹ́ràn. Ó sì je pé tí mbá jẹun igbà tí mbá jẹ́, ì máa ń sọ mí láya. Ìgbà tí mo ti rí pé òórùn rẹ̀ ko bá mí lára mu tí mba sì jẹ́, ì máa ń sọ mí láya àti ìgbà unnnáà ni mo ti korira jẹ́ pé èmi kì í jẹ. Kódà tí wọ́n bá fi lò mi, í n sọ wipé mi ò jẹun ni. Oúnjẹ eyọ̀kan tí mo mọ̀ wipé mo ní ìkórìíra re nú ṣùgbọ́n kí n jẹ oúnjẹ mi tó kù lilọ ní jíjẹ ni. Kò sí oúnjẹ te mi ee jẹ́ lẹ́yìn fúfuníkan.

Ṣé o fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n máa lo ẹ̀rọ ìgbésókè dáadáa. Tí mo bá ti lọ sí kí n pé tí mo bá ti lọ sí supermarket tí mo fẹ́ lọ ra nǹkan tí mo bá rí pé orí òkè wà níbẹ̀ kí wọ́n sì ní ẹ̀rọ ìgbésókè, màá nílò kí n lo ẹ̀rọ ìgbésókè náà láti dé orí òkè tí mo ń lọ. Igbà tó jẹ́ pé ẹ̀rọ ìgbésókè wà, kí wá rí tí mo máa ní bí mo fẹ́ lọ máa gba orí kí lo n pé orí upstairs láti dé ibi tí mo ń lọ. Nítorí mo fi máa ń lo ẹ̀rọ ìgbésókè mi, mo sì rí pé òun yára dáadáa, yóò sì ti gbé ọ dé ibi tí òun ń lọ.

Ṣé o máa ń pa ọ̀ṣọ́ ohun ọ̀ṣọ́ sára? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa pa ohun ọ̀ṣọ́ sára nítorí pé kínní mo jẹ́ ẹ̀yan nkan tó nífẹ̀ẹ́ ọ̀ṣọ́ gan-an. Ara ohun ọ̀ṣọ́ tí mo máa ń pa sára nipé mo máa ń wọ chain gold àwọn ọkùnrin kékeré, mo sì máa ń wọ ti ọwọ́ náà, mo sì máa ń wọ ago. Kódà tí n bá ti wọ ago àbí chain sí ọwọ́ mi, ìmúra mi kò sì pé gbogbo igba. Tí mo bá jáde lọ tí mo ti rí pé mo ti ń jáde lọ tí mo rántí lọ ohun ọ̀ṣọ́ mi gẹ́gẹ́ bí ago àbí òrùka àbí, àbí chain, arami ò kín ṣe rara. Kódà máa rí gbà pé ìmúra mi kò pé ni, bíi mo fẹ́ran ohun ọ̀ṣọ́ gan-an. Nítorí pé mo nígbàgbọ́ pé ohun ọ̀ṣọ́ máa ń bùkún ẹ̀wà aṣọ tí n bá wọ̀ àti ẹ̀wà ara èèyàn ni.

Ṣé o fẹ́ràn rin atẹ́gùn? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n máa rin atẹ́gùn nítorí pé kí ni mo mọ̀ nígbàgbọ́ pé tí èèyàn bá rin atẹ́gùn, ara yín ó balẹ̀. Ìgbà mi tí ń bá wà nílẹ̀ tí mo rí pé mi ní kankan tí mo máa ń ṣe, màá jáde lọ láti gba atẹ́gùn sí ara. Ìgbà tí màá fi lọ, tí màá fi dé, atẹ́gùn ò tí wa ara mi, ara mi yóò ti dá ṣakaṣaka ara mi, yóò ti ṣe múṣẹ́múṣẹ́. Bí ìdí, ìdí náà ni mo fẹ́ràn kí n máa rin atẹ́gùn, kí n máa jáde lọ, kí n máa gba atẹ́gùn sí ara nítorí pé kí ni tó bá gba atẹ́gùn sí ara, ara yóò balẹ̀ dáadáa, ara yóò sì mọ tónítóní.

Ṣé o máa ń di ọjà ààbò nígbà tí o bá wà nínú ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí mo lo ọjà ààbò tí mo bá ninu okọ́ nítorí pé kí èmi, a mọ̀ pé ìjàmbó ò nílé, kò sí nǹkan tí o lè ṣẹlẹ̀. Mo ṣe mọ̀ ṣe inú pé tí mo bá kọ́ wọnú ọkọ̀, nkankan tí mo kọ́ mo se kí n tó gbàgbé ni pé màá yọ kini màá yọ ọjà ààbò níbi tí mo máa ń kó sí, màá de sáárà, tí mo bá de sáárà mo nígbàgbọ́ pé ólorun o ni jé kí ìjàmbá ṣẹlẹ̀, tó bá fi lè ṣẹlẹ̀ ọjà ààbò yóò, yóò, yóò bò mí kúrò nínú ewu bó ṣe pé díẹ̀ ni. Ìdí tí mo fẹ́ràn kí mo di ọjà ààbò ìgbà tí mo bá fẹ́ wá ọkọ̀ mi àbí tí mo bá wà ní ọkọ̀ tí ò ṣe tèmi gan, mo máa ń lo ọjà ààbò dáadáa.

Ṣé o mọ̀ bí a ti ń wẹ? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń wẹ. Nítorí pé kíni, mo jẹ́ ẹni tí ń máa ń wẹ dáadáa. Ẹni tí ń máa ń wẹ ní gbogbo ìgbà. Tí ń bá kọ jí làárọ̀, kíni mò kó máa ń ṣe? Nìkan kọ wẹ. Tí bá, tí máa fẹ́ wẹ, màá kọ wẹ orí mi. Tí bá ti wẹ orí mi, màá wẹ gbogbo ara mi. Bá ti wẹ gbogbo ara mi tán, màá wá da omi sí ara. Tí bá da omi sí ara tán, mo ti bẹ̀rù. Tán náà bá ti wẹ̀, paint wa ṣẹ wá fọ ẹnu mi. Mọ̀ ń ṣe ní àárọ̀ àti ní ìrọ̀lẹ́ tí ń bá dárí ibi iṣẹ́ dé. Ẹ̀ẹ̀mejì ní ojojúmọ́ ni mò ń wẹ. Mo sì mọ bí a ti ń wẹ̀, mo sì máa ń wẹ̀ dáradára.

Ṣé o mọ̀ bí a ti ń fọn? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń fọn àti kékeré mo sì ti máa ń fọn. Àrànkẹ́ tí mo máa ń fọn ni pé, mo máa ń fọn fèrè. Fèrè tí wọ́n máa ń lò ní ilé ìjọsìn, mo máa ń fọn dáadáa, mo sì fẹ́ràn kí ń máa fọn. Tí bá fọ́n gan, àwọn tí ó máa ń gbọ́ inú wọn máa ń dùn pé, "à, ẹ̀ní yìí ó mọ fèrè fọn". Mo mọ̀ bí a ti ń fọn fèrè dáradára àti kékeré mo sì ti máa ń fọn fèrè. Fèrè jẹ́ ǹkan tó jẹ́ pé wọ́n máa ń fọn pẹ̀lú ìlù tó jẹ́ pé tí a bá fọn fèrè, àwọn kan ó mọ ìlù tó jẹ́ pé ẹ sì máa jó sí i.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣègùn òde? Ìgbà tí mo lọ sí ìṣègùn òde ni ọ̀sẹ̀ tí ó kọjá lọ. Mo lọ rí dókítà láti sọ̀rọ̀ nípa nǹkan tí ń ṣe mí ní àgọ́ ara mi. Mo sì lọ rí wọn, wọ́n ko awón òògùn tí máa lò fún mi. Nígbà tí mo sì jáde lọ, mo lọ sí ibi tí wọ́n ti ń ta àwọn òògùn, mo sì ra àwọn òògùn, mo sì bẹ̀rẹ̀ sí ní lò wọ́n, ara mi sì balẹ̀. Ìgbà tí mo rántí pé mo kẹ́yìn lọ sí ìṣègùn òde náà ni ọ̀sẹ̀ tó kọjá lọ sì ni ọjọ́ náà tí mo sì lọ. Mo lọ mo sì dé mí lójú bí wákàtí kan náà lọ.

Ṣé o mọ̀ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń tún àwọn nǹkan ṣe nítorí pé kíni mo jẹ́ ẹ̀yàn kan tó yẹ pé kí máa fẹ́ mọ̀ bó ṣe ń ṣe nǹkan kò sí ni. Tí mo bá rí nǹkan, mo máa fẹ́ tu. Tí mo bá tu kí n wò pé bó ṣe ṣe nítorí pé kíni tí ohun kan bá bàjẹ́, màá fi mọ̀ bí màá ṣe tún ṣe fún ara mi. Ara rẹ̀ tí mo máa ń tún ṣe nínú ilé fún ara mi ni pé bóyá tí gáàsì wà, bóyá tí ǹkan bá ṣe, mo máa ń farabalẹ̀ wò pé à kí ni ìyẹn gátámìdá náà ní kí ni ṣe. Tí mo bá ti rí ǹkan tí ń ṣe, wo sì farabalẹ̀ wò nṣi tún ṣe. Ara rẹ̀ náà ni bóyá kí ni remote ṣe a fi máa ń wo ẹ̀rọ amóhùnmáwòrán. Tí mo bá rí pé kò ṣiṣẹ́ dáadáa, màá wò bóyá bátírì tó wà nínú rẹ̀ ló fa tí ó fi ṣiṣẹ́ ni àbí kí ló fa tí ó fi ṣiṣẹ́, màá tu. Tí mo bá ti tu, tí mo bá rí ǹkan tí ń ṣe, tó ha bí ǹkan tí mo ti ṣe fún ara mi ni, màá ṣe. Tí mo bá rí pé ǹkan tí ń lè ṣe ni, yóò gbe fún àwọn tí ó lọ ṣe. Ara rẹ̀ náà ni rédíò mi tí mo fi máa ń gbọ́ orin náà. Tí ǹkan bá ṣe fún rara mi ni mo máa ń ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo fẹ́ràn kí n máa tún nǹkan ṣe fún ara mi nítorí pé kíni mo jẹ́ ẹ̀yàn tí máa ń farabalẹ̀ wò ǹkan dáadáa.

Ṣé mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ ni mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́. Ìgbéjáde tí a si máa ń ṣe ní ibi iṣẹ́ wa, ẹ̀kan ní oṣù ni a máa ń ṣe, àti ní ọjọ́ tá a máa ń ṣe ní ẹ̀kan ní oṣù. A lè ṣe ìgbéjáde láti, láti bí i àbí aago mẹ́wàá alẹ́ di aago, aago mẹ́wàá àárọ̀ di aago méjìla òsán. To je pe gbogbo àwa tá, tá wa níbi iṣẹ́ láasi gbéjáde òun. Ìgbà tá a bá fi dé, ara òǹikàlùkù yio ti báálẹ̀ yóò ti re òǹikàlùkù. A ní ṣiṣẹ́ mọ́ fún ọjọ́ òhún, ó tún di ọjọ́ kejì ká tó ṣe iṣẹ́. Bẹ́ẹ̀ ni a máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ wa dáadáa. Ẹ̀kan ní oṣù ni a sì máa ń ṣe. Ìgbéjáde ò máa ń fa ìrépò láàárín gbogbo àwa tí a wà ní ẹnu iṣẹ́

Ṣé o jẹ́ ẹni tí kò ì jẹ ẹran? A! Èmi máa ń jẹ ẹran, mo sì fẹ́ràn kí ń máa jẹ ẹran. Ṣùgbọ́n ẹran tí mo máa ń jẹ, èmi sábà jẹ ẹran púpọ̀ ju nítorí pé tí ẹ bá jẹ ẹran púpọ̀ ju, ì máa ń fa jẹ̀dí jẹ̀dí ni. Ṣùgbọ́n èmi ṣẹ̀yẹ́n sì jẹ ẹran, mó ń jẹ ẹran ní bóyá èmi jí ní ọjọ́ kan tí màá jẹ ẹran ní àárọ̀ yìí jẹ ní alé. Èmi fẹ́ kó pọ̀ lápọ̀ ju nítorí pé tó bá pọ̀ lápọ̀ ju, ì máa ń dá inú mi rú ni. Àbi tí ó bá ti dáná òórùn mi lú, ó lè fa jẹ̀dí jẹ̀dí fún mi tí ó yẹ pé ì máa yàgbẹ́ sọ́rọ́. Ìdí náà ni tí mo fi máa ń jẹ ní ìwọ̀ntúnwọ̀nsí. Ṣùgbọ́n ẹni tí ó pé máa ń jẹ ẹran ni, mo sì máa ń jẹ ẹran ṣùgbọ́n èmi jẹ ẹran ní ajẹ ju ni.

Ṣé ẹ̀yin máa ń fọ́ ọ? Bẹ́ẹ̀ni, ẹ̀yin máa ń fọ́ mi ní ìgbà-ìgbà mìíràn. Ṣùgbọ́n kii ṣe gbogbo igba ni ẹ̀yin máa ń fọ́ mi. Nítorí pé kí ni, bóyá ìgbà tí mo bá ṣe iṣẹ́ wàhálà lọ́pọ̀lọpọ̀ ìgbà, ni ẹ̀yin máa ń fọ́ mi. Ṣùgbọ́n tí mo bá ti wẹ̀, tí mo bá sì ti lòògùn, ara mi yóò balẹ̀. Ìgbà mìíràn tí ẹ̀yin máa ń fọ́ mi ni wípé, bóyá mo ní jẹ̀díjẹ̀dí dára. Tí mo bá ti ní jẹ̀díjẹ̀dí lára náà, ẹ̀yin máa ń fọ́ mi tó je pè mí o nílé ríbi jóko dáradára. Ṣùgbọ́n tí mo bá ti lo àgbo jẹ̀dí, ara mi yóò balẹ̀, yóò dá ṣáká tó je pè ẹ̀yin fífọ́ náà yóò sì lọ. Ìgbà méjì tí ẹ̀yin máa ń sábà fọ́ mi nun, òògùn mo sii mo ń si tí ìfí máa ń lọ.

Ṣé o mọ bí a ti ń da ọkọ dúró ní ìdojúkọ? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń da ọkọ dúró ní ìdojúkọ nítorí pé kíni mo ti dá ọkọ dúró ní ìdojúkọ rí ní ìgbà tí a wà ní, a wà ní ilé ìwé. Àwọn ọkọ wọn tí, wọ́n ti fẹ́, wọ́n ti fẹ́ dojúkọ ra wọn. Mo wá ni láti lo awon àsíá tá a ti máa ń dá àwọn ọkọ dúró. Àsíá náà mo fi dá àwọn ọkọ dúró pé ẹ ní súrú o, ẹ má ti lọ, ẹ má kọjá. Bí mo ṣe máa ń dá ọkọ dúró ní ìdojúkọ nù. Àsíá làá mọ́ nlo táa bá ti na àsíá ń sókè àwọn ọkọ wọn ó ti mọ̀ wípé a fẹ́ ká wọn dúró ni. Táa bá ti na sókè wọn ó dúró, wọn ò sì ní kọjá mọ́.

Nígbà wo ni o kẹ́yìn kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́? Tí bá rán tí ìgbà tí mo kẹ́yìn kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́, ọ̀sẹ̀ méjì tó, ọ̀sẹ̀ méjì ta lò lọ sẹ́yìn nì. Nítorí pé kí ni ibi iṣẹ́ wa, mo fẹ́ràn láti máa kọ́ nǹkan tuntun ní gbogbo ìgbà. Kíni nǹkan tí ò ye mi ni nǹkan tuntun tí mo kọ́. Ìgbà tí ò ye mi, màá lọ bá ọ̀kan nínú àwọn tàjọ́ńjú iṣẹ́ pé, "Nǹkan báyi báyi kò ye mi." Ó sì láyé mi. Mo máa rí pé, nǹkan tí mo mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nù, à ti gbà oun ní kíni ó ti ye mi dúró pé mo ti mọ̀ ọ́n lò dáradára. Mo jẹ́ ẹni tó jẹ́ pé tí nǹkan kan ò bá ye mi, mò ń lọ bèrè lọ́wọ́ àwọn tó yẹ. Tí mo bá rí tí ì láyé mi, ó ti di nǹkan tuntun nù, mo ti mọ̀ ọ́n sìnù, màá gbe sọ́pọ̀lọ̀ mi. Àti ìgbà tí mo bá ti gbe sọ́pọ̀lọ̀ mi, mí nígbà gbé mọ́, torí tí mo fẹ́ràn kí n máa bèrè. Tí bá bèrè, màá rí bí kọ́ nǹkan tuntun.

Nígbà wo ni o máa ń fa? Ìgbà tí mo bá máa bá fa àwọn irun, irungbọ̀n mi, irun mi ni, ẹ́, kan ní ọ̀sẹ̀ ni mo máa ń fa irungbọ̀n mi. Mo ní, mo ní ǹkan tí mo fi máa ń fa. Ìgbà mìí mo máa ń lo blade àbí kí n ṣe lo abẹ. Mo máa ń sábà fa irungbọ̀n mi fúnra mi ni. Ṣùgbọ́n tó bá jẹ́ pé kí n fa orí mi ni, mo máa ń pe àwọn onígbàjámọ̀. Àwọn onígbàjámọ̀ ni tí máa ń bá mi fa orí mi. Ṣùgbọ́n irungbọ̀n mi àti irun abìá mi, èmi mo máa ń fa wọn fúnra mi. Ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ mo sì máa ń fa irun mi because nítorí pé kí ni? Mo jẹ́ ẹni tó jẹ́ pé mo fẹ́ràn kí ìmọ̀ tó tó gan. Mo máa ń fẹ́ kí gbogbo irun gbọ̀n mi kó, kó má sì ń bẹ̀rẹ̀ rárìn. Gbogbo ẹṣin ìmo tótó ni, nìyẹn ni tí mo fi máa ń fa ní ẹ̀ẹ̀kan ní ọ̀sẹ̀

Báwo ni mo ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Mo fẹ́ràn kí n máa ṣe iṣẹ́ àṣepọ̀ pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ mi nítorí pé kí ni ibi iṣẹ́ wa wọ́n máa ń wọ́n máa ń yàn wa papọ̀ ní ká jọ ṣe iṣẹ́. Tí a bá n sí jọ ẹnu àpapọ̀, a mọ̀ pé iṣẹ́ òun iṣẹ́ tátete yọrí ní kíá kíá ni. Diẹ nítorí mo fẹ́ràn kí n máa bá àwọn ẹlẹgbẹ́ mi ṣiṣẹ́ nù. Bo bà tí a bá ṣiṣẹ́, ó lè jẹ́ pé boya àwa méjì àbí àwa mẹ́ta, wọn yàn papọ̀ pé ká jọ ṣe iṣẹ́ yìí. Ta ba méjì àbí àwa mẹ́ta, tí a bá ṣìbí ṣiṣẹ́ òǹtàn, iṣẹ́ òun ni yóò ní àseyọrí. Diẹ nítorí mo fẹ́ràn kí n máa bá wọn ṣiṣẹ́ nù. Àkọ́kọ́ nù, ẹekeji ni pé tí bá ní beère kan láti beère bóyá mo n se iṣẹ́ kan lọ́wọ́ kò wá yé mi, màá lo bá àwọn ẹlẹgbẹ́ mi tó mọ̀ nípa rẹ̀ jú mi lọ pé, "à iṣẹ́ báì báì yí o kò yé mi, báwo ni ì ṣe se? Báwo ni ì ṣe e?" Ọlá pé ìbá àṣipọ̀ tó dánmọ́rán wà láàárín wa, mo máa a mọ́ bára wa ṣiṣẹ́ lápọ̀lọ̀pọ̀. Ìnú tí wọn fi kọ́ mi, wọ́n fi wọ́n sì ṣàlàyé fún pé báyii kò ṣe ṣé, báyií kò ṣe ṣé, yóò sì ní ìyànjú.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni o lò? Iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo máa ń lò ni pé mo fẹ́ràn kí n máa lo tọ́lẹ́ẹ́tì mi ní inú ilé ìgbọ̀nsẹ̀ tí bá ti lò ó tí bá ti lò ó tan. Mo fẹ́ràn kí n máa fọ wọn dáradára tí ó mọ́ tónítóní tí bá ti fọ wọn tó mọ́ tónítóní, n le bá rí bí ló ní ìgbà mìíràn. Idi nú ara iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo ti máa ń lò ní pé mo máa ń lo àwọn ọṣẹ tí wọ́n ṣee ní ìsìn láti fi fọ ilé ìgbọ̀nsẹ̀ mi tí bá ti fi fọ wọn, yóò mọ́ dáradára.